Sọ fún wa bí ẹ ṣe ń ran àwọn àgba àdúgbò lọ́wọ́. Bá ṣe ń ran àwọn àgbà àdúgbò lọ́wọ́, oríṣiríṣi ọ̀nà ni eyan lè fi ran àwọn àdù, àgbà àdúgbò lọ́nà. Oríṣiríṣi ọ̀nà ni eyan lè fi ran àwọn àgbà àdúgbò lọ́wọ́. Oríṣiríṣi ọ̀nà ni. Àwọn ọ̀nà mí wà, àwọn ìgbà mì tí àgbà, àdúgbò tí wọ́n bá nílò ìrànlọ́wọ́ iṣẹ́. Ìrànlọ́wọ́ iṣẹ́ tí mo tú mọ̀ sí wipé bóyá ó ní àwọn iṣẹ́ ilé èyí ti wọ́n fẹ́ kí èyàn bá wọn ṣe. To bá ké sí ẹyan pé, "Lágbájá o, jọ sáré wá, wá bá mi ṣe àwọn iṣẹ́ báyìí." Omi pípon ni, aṣọ fífọ̀ ni. Àwọn nkan tó bá ṣàjẹ́ pé boya bí iṣẹ́ ilé, to je pé tí wọ́n ò ní agbára láti lè sẹ. Eh, tí wọ́n bá ké sí ìyàn pé kí èèyàn wá bá wọn ṣe, èèyàn á ṣe. Ọ̀nà kan nìyẹn. Ọ̀nà mì tí èyàn sì tún lè gbà ran, àgba àdúgbò lọ́wọ́, òhun ni wípé nípa ọ̀nà, owó fífún. Bóyá wọ́n nílò ìrànlọ́wọ́ owó, wọ́n nílò ìrànlọ́wọ́ owó tó jẹ́ wipé ẹ̀yàn á kan wo pé, èmi nílọ́wọ́ o. Ọ̀yà, màmá ẹ gbà, bàbá ẹ gbà. Àwọn ọ̀nà mì tí èyàn tún fi ń rán wọn lọ́wọ́ nìyẹn. Àwọn ọ̀nà mi si wa to je pe boya, nípasẹ̀ oúnjẹ fífún ki a fún won ni oúnjẹ ìgbàmi maa n wà to je pé èyàn lè wà bóyá, àgbà àdúgbò to je pé wọ́n ń gbé ní tòsí eyàn, tàbí wọ́n ń gbé ní ojúlé kejì, ibi tí èyàn ń gbé, tí èyàn sì dá iná nínú ilé, tí èyàn sì ro pé, "ẹ jẹ́ ká dáná ti baba yìí àti ìyá yìí náà mọ́, ká lè fi ran wọ́n lọ́wọ́." A dá, ta bá ti dá, a sì gbé lọ fún wọn pé bàbá ẹ gbà o, ìyá ẹ gbà. Títí yìn náà ni. Àwọn ọ̀nà ti mo ri pe eyan le, oríṣiríṣi ọ̀nà wa o ti eyan le gba fi ran won lowo o po lo bebe lo, bebe lo oríṣiríṣi ọ̀nà ni eyan le fi ran won lowo. Ẹyẹ ìgbà tí ó bá, tó bá gbà náà ni, eye ìgbà tí ó bá gbà kù, èèyàn lè sọ pé, gba patò kan báyì. Bóyá ìgbà kan báyi àbí iye ìgbà báyí làárín ọ̀sẹ̀, bóyá àárín ọ̀sẹ̀, eméjì, láárín ọ̀sẹ̀ àbí ẹ́mẹta láárín ọ̀sẹ̀, èyàn o lè sọ bẹ́ẹ̀, èyàn o le sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni. Bí ó ṣe bẹ̀rẹ̀, bí ó ṣe bẹ̀rẹ̀ náà nìyẹn. Bí ó ṣe bẹ̀rẹ̀ ni mo ti ṣàlàyé síwájú. Torí àwọn àgba mi maa n wà tó jẹ́ pé wọ́n á le, wọ́n le ní ìgboyà láti wá sọ fún èyàn pé àwọn nílò ìrànlọ́wọ́. Bẹ́ẹ̀ sì ni àwọn kan wà to je pé wọn ò ní, wọn ò ní ìgboyà láti wá sọ fún èyàn pé àwọn nílò ìrànlọ́wọ́. Ṣùgbọ́n tí èyàn bá ṣà ti rí wipé àbí tí èyàn rí wọn ní ìrí pé wọ́n nílò ìranlowò, ó dára kí èyàn ran àgba lọ́wọ́.

Sọ fún wa bí ọ̀nà ṣe ń rí ní àkókò òjò. Bí ómà ṣe ń rí ní àkókò òjò. Okay, sọ fún wa bí ọ̀nà ṣe ń rí ní àkókò òjò. Bí ọ̀nà ṣe ń rí ní àkókò òjò, ọ̀nà àdúgbò wa ò kí ń da rárá, kò ń da rárá. Àdúgbò wa aà ní ọnà rárá. Ọ̀nà yẹn ò kí ń da. Tó jẹ́ wí pé, tí èèyàn bá jáde tí òjò bá rọ̀, èèyàn á máa bẹ Olóhun pé kó jẹ́ kí èèyàn délé kó tó di pé òjò yẹn pọ̀ àbí kó tó di pé òjò bẹ̀rẹ̀. Torí tójò yẹn bá fi le pọ̀, odò kan wà ní tòsí ilé wa tó jẹ́pé àwọn okọ̀ má ń gbà kọjá àdúgbò wa náà ló wà. Tó òjò yẹn bá fi lè pọ̀, odò yẹn máa ń fo ojú ọ̀nà, tó jẹ́ pé ó le-- èèyàn le lo wákàtí mẹ́ta, mẹ́rin, nígbà míì wákàtí márùn-ún kó tó di pé odò yẹn fà kí èèyàn tó le rí ibi kọjá. Kí ẹ wá wò kí èèyàn wa jáde, kí ẹ̀wọ̀n a máa bọ̀ ní bóyá bí ago méje ìrọ̀lẹ́. Kó wá di wí pé òjò ti rọ̀ àbí òjò rọ̀ lọ́wọ́ tí odò yẹn wá ti kún, tó ti wá, tó ti wá fo orí, orí afárá náà kọjá, tó ti fòó kọjá. Kí èyàn wá ní èèyàn fẹ́ dúró wákàtí márùn ún láti bí ago méje ìrọ̀lẹ́. A tó bóyá bi ago, ago, ago méjìlá òru kó tó di pé èèyàn wọlé. Nítorí náà, àdúgbò wa ò kín dáa oo. Ń da lásìkò lákòkó òjò. Bí o ṣe máa ń rí, yóó gbogbo ẹ̀ yóó rí pọ̀ṣọ̀pọ̀ṣọ̀, gbogbo ẹ̀ óó rìí pọ̀ṣọ̀pọ̀ṣọ̀. Tí èèyàn bá ń jáde gan lórí ọ̀kadà gan, gbogbo aṣọ èèyàn máa ń dọ̀tí ni. Gbogbo bàtà ó maá ń dọ̀tí. Ohun tí ó nira bẹ̀ náà ni ọ̀nà tí ò dáa. Ọ̀nà tí ò dàa yẹn ó jẹ́ ohun tó nira fún wa gan ní àdúgbò yìí.